Báwo ni o ṣe máa ń ṣe ìjọba láàárín iṣẹ́ mi àti ìgbésí ayé mi? Àṣìkò iṣẹ́ máa ṣiṣẹ́, àṣìkò tí mo máa torí pé wọ́n ní ìgbádùn náà. Iṣẹ́ láìsí ìsinmi kò da. So àṣìkò mo máa sinmi, iṣẹ́ mi dẹ̀ ré, mo máa ń mú ní òkúkú dùn. Àṣìkò tí n bá dẹ́ fẹ̀ gbádùn òkúkú dùn.

Ṣé o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ṣiṣẹ́ láti ba lè tún ilé ṣe, láti ba lè ṣe àwọn ohun èèwọ̀ mìíràn nílé torí wípé tí bá lọ ibiṣẹ́ ní àárọ̀, mo máa jẹ́ pé yá bí ago máa ń sinmi, mo jẹ máa ṣe àwọn iṣẹ́ mi iṣẹ́ ilé.

Ni mo ṣé máa ń kọjú àwọn ìṣòro ní ibi iṣẹ́, kòsí kòsí kí sọ̀rọ̀ àwọn èèyàn mú ọ sọ̀rọ̀ ẹlẹ́yìn, àwọn èèyàn máa sọ̀rọ̀ ẹlẹ́yìn. So mo máa ṣe kú sígbọ̀, mo máa ṣe etí kúnkún bíi enipé mi ò gbọ́ wọn nitorípe lọ́dọ̀ mi a dàbí wipé mi ò ní, torí wọ́n wá ìjà, wón dẹ̀ wá wàhálà nii.

Báwo ni o ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ nígbà tí ẹ̀mí ní ọ̀sán tàbí ní òru tàbí ní alẹ́ tàbí ní gbogbo ọjọ́ nígbà kú gbà. Mo máa ń ṣe ètò nítorí pé mo ti ní tábìlì tí mo kọ gbogbo bí ṣe fẹ́ ná owó sí lọ́jọ́ náà. Mo ti ní, mo máa kọ lọ mú pépà náà àbí tábìlì náà, máa bẹ̀rẹ̀ sí máa ná owó tí bá fẹ́ náa.

Ṣé o ti ṣìná rí? Nígbà míì tí ìgbà tí bá ń jáde lọ sí ibi ìjìnà àbí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi àbí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi àbí ọ̀dọ̀ àbúrò mi nígbà tí bá ń lọ síbẹ̀, ìgbà míì mo máa ń yàn, mo máa pe ẹnikẹ́ni tí ó bá lè gbé fóònù mi, tí wọ́n bá ti gbé fóònù mi, wọ́n máa júwò ọ̀nà fún mi èmi yóò sì máa lọ síbi tí ilé náà wà àbí sì ibi tí ìṣe ọ̀rẹ́ mi wà.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbónájẹ́jẹ́ ni nkan tí ó bá ti jẹ́ kí inú yàrá má gboná jù àbí kó má tutù jù. Nítorí náà bí window àbí ilẹ̀kùn yàrá mí lè, nítorí pé nígbà mí yàrá má ń gboná, nítorí power, àsìkò ẹrun láwà lakokò yìí. Nítorí náà yàrá má ń gboná kò tun gbọ́dọ̀ tutù jù. Nítorí tó má ń mú ìgbónájẹ́jẹ́ wá sínú yàrá àbí sí àdúgbò ìrìn àbí.

Ṣé o ní ẹranko ìsìn? Bẹ́ẹ̀ ni, mo ní ẹranko ìsìn. Nígbà tí ń bá mi nu ajá, mo sì fún lórúkọ. Mo ràán kékeré nígbà tí ìyá rẹ ṣẹ̀ṣẹ̀ bí. Mo sì jẹ́ kó lu òṣù bá tó lo oṣù mẹ́ta nínú ọ̀dọ̀ ìyá rẹ. Mo sì fún olówó ìyá rẹ̀. Mo sì fún lówó nígbà tí mo tu jánà. Nígbà tí mo gbé, mo sọ ní puppy. Nígbà náà lajá nàa dàgbà tó sì di ohun tí a lè múta àbí ohun tí a lè bá sọ̀rọ̀ àbí ohun tí a lè mú jáde.

Ṣé o máa ń hun nìkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Nígbà tí mo bá fẹ́ ra nǹkan mìíràn, èmi ni fóònù àbí èmi ni bàtà, èmi ni ìwé, èmi ni báàgì, oh, gbogbo nǹkan tí mo ń kówó sí, nígbà míì mo máa lò Íńtánẹ́ẹ̀tì lórí Jumia. Tí bá ti lọ sí orí Jumia, mo máa rí nǹkan tí, tí ń bá tí rí nǹkan tí mo fẹ́ rà nbẹ́ẹ̀. Nígbà náà ni mo wà máa rí, máa rí pé gbogbo nǹkan tí mo fẹ́ rà ń bẹ.

Wákàtí mélòó ni ó máa ń wọ ojú ibojú bí i wákàtí máàárùn ní ojoojúmọ́ ní boya ẹbí aago méjì ní ojoojúmọ́ ni oorun máa ń mu.